Mo máa ń ṣe ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi àti àwọn ará ibi iṣẹ́ mi nígbà mìíràn. Nítorí pé kì í ṣe gbogbo ìgbà ni èmi àti àwọn mọ̀lẹ́bí mi máa ń ríra. Ṣùgbọ́n nígbà mí, a máa ń fi ìpàdé sí ọ̀sọ̀ọ̀sẹ̀. Èyí tí ó máa ń jẹ́ òpin ọ̀sẹ̀ tí a mọ̀ wípé kò sí kankan nínú wa tí yóò lọ sí ibi iṣẹ́. A fi ìpàdé sí ilé ìjẹun tí a bá mọ̀ wípé kò jìnà sí gbogbo wa, gbogbo wa ò ríra bẹ́ẹ̀, ka lè sọ̀rọ̀ mọ̀lẹ́bí. Bí ó bá jẹ́ àwọn ọ̀rẹ́ mi náà ni a máa ń pàdé nígbà mí. Ṣùgbọ́n kì í ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ èmi àti àwọn mọ̀lẹ́bí mi la máa ń ṣe ìpàdé ní ọ̀tọ̀ọ̀tọ̀.

Rárá, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá kankan nítorí pé mi ò kí ń ṣe èèyàn tí ó sábà máa ń lọ sí lọ sí ilé ìdárayá. Torí ẹni mi ò ní ìforúkọsílẹ̀. Mi ò rántí ìgbà kẹ́yìn tí mo dé ilé ìdárayá gbẹ̀yìn. Mo jẹ́ èèyàn tí ó jẹ́ wípé kò sí àkókò fún mi nítorí irú iṣẹ́ tí mò ń ṣe. Mi ò kí ń sábà lọ sí ilé ìdárayá, fún dí èyí mi ò ní orúkọ kankan tí mo fi sílẹ̀ ní ilé ìdárayá. Lóòótọ́ mo fẹ́ràn láti máa lọ ilé ìdárayá ṣùgbọ́n mi ò ní àkókò láti lè máa lọ síbẹ̀ nítorí irú iṣẹ́ tí mò ń ṣe. Mà á fẹ́ràn láti lọ ilé ìdárayá àti láti ní orúkọ níbẹ̀ ṣùgbọ́n mi ò ní àsìkò lọ́wọ́ báyìí. Bóyá tí mo bá wa rí iṣẹ́ ìmí tí yóò gbà mí láyé láti malo láti máa lọ wo eré ìdárayá, mà á ní orúkọ níbẹ̀. Ṣùgbọ́n báyìí mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá kankan.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pẹja dáadáa. Bàbá mi apẹja ni. Bàbá tó bí bàbá tó bí mi lọ́mọ apẹja ni. Mo dé lé bá ẹja pípa ni. Mo mọ bí a ti ń pẹja dáadáa. Nígbà kẹ́yìn tí mo lọ sódò lọ pa ẹja, mo pa ẹja àrọ tó tóbi dáadáa tí gbogbo wa nílé wa tá jẹ fún ọ̀sẹ̀ méjì kó tó di wipé ó tán. Mo mọ bí a ti ń pẹja dáadáa ni, mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀. Síbẹ̀síbẹ̀, ò ti wọ́n wá mi ni. Síbẹ̀

Ọwọ́ ọ̀tún mi òun ni mò ń lò. Èmi ò mọ ọwọ́ òsì lò torí ní ìlú tí èmi ti wá ní ìhẹ, àṣà àti ìṣe tí wá kò fàyè gbá kí èèyàn máa lo ọwọ́ òsì fún àwọn ǹkan kan. Tí èèyàn bá bímọ, tí ó bá jẹ́ pé ọwọ́ òsì ni ó ń lò, wọ́n fẹ́ kí ó máa fi ọwọ́ ọ̀tún kí ó máa fi jẹun. Àwọn ò kí ń fi ọwọ́ òsì fi fún àgbàlagbà ní nǹkan, wọ́n ń rí bí i ìwọ̀sí. Torí ẹ́, ọwọ́ ọ̀tún òun ni a sábà máa ń lò ní ilẹ̀ Yorùbá. Ọwọ́ ọ̀tún mi òun ni mo máa ń lò. Nígbà tí mo wà ní kékeré, tí mo wà ní ọmọdé, tí mo bá ró ṣọ́, ọwọ́ òsì ni mo máa ń ro sí. Ìyá mi ó wá sọ fún mi pé ọwọ́ ọ̀tún òun ni èèyàn ń ró ìró sí kó tó di wípé mo bẹ̀rẹ̀ sí ń rò. Ọwọ́ ọ̀tún mi òun ni mo mọ̀ lò. Mi ò mọ ọwọ́ òsì lò rárá.

Àwọn áàpù oríṣiríṣi òun ni mo ní ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Èyí tí mo ríi pé mo máa ń lò jù, òun ni áàpù WhatsApp. Òun ni mò ń lò jù ní orí fóònù, tori ohùn ni mo máa fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ dáadáa. Mi ò lè má lòó ní ojúmọ́. Ṣùgbọ́n àwọn áàpù tókù, mo lè ṣe ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì láì lò wọ́n rárá. Orí WhatsApp mi, òun ni mo máa ń lò jù. Ni ojojúmọ́ ni mò ń lò, àìmọye ìgbà ni mo máa ń ṣí ní ojúmọ́, kò tí èí ní òǹkà ní ìgbà tí mò ń lò ó ní ojúmọ́. Áàpù tí mo ń lò jù, òun ni WhatsApp.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáadáa nítorí pé mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn àti máa ṣe ìdárayá láti kékeré. Óun ni mo ti máa ń ṣe. Iyá tó bí mi lọ́mọ, ó ní ibi tí wọ́n ti máa ń ṣe ìdárayá tí àwọn èèyàn máa ń wá tí wọ́n sanwó, tí wọ́n ní oríṣìíríṣìí ohun tí wọ́n lò láti máa fi ṣe. Mo fẹ́ràn láti máa ṣe ìdárayá dáadáa nítorí pé ó dáa fún ìlera wa bí àwọn dókítà ṣe ti sọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Agagà tí mi ò bá sí ní ibi tí èmi àti ẹni náà bá wà tí mo sì fẹ́ fi ń kan han ẹyan. Mo jẹ́ ẹ̀yàn tí ó máa ń lọ sí ọjà fún àwọn èèyàn láti lọ bá wọn ra nǹkan oríṣiríṣi tí ẹlòmíì ò bá sì rí tí ó fẹ́ kò níí rà. Fún idi yìí, mo máa ṣe ìpè fídíò dáadáa fún àwọn oníbàárà mi ni oríṣiríṣi. Bí mo bá ti dé ọjà, màá ṣe ìpè fídíò, wọ́n ó fi wo ohun tí wọ́n fẹ́, tí wọ́n bá fẹ́, màá bá wọn rà, tí wọ́n ò bá fẹ́, á wá imi. Mo máa ṣe ìpè fídíò dáadáa ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe ní àṣálẹ́. Nígbà mi, ní ọjọ́ bíi márùn-ún ní arin ọ̀sẹ̀, ibi iṣẹ́ ni mo máa ń wà, tí màá ma bá àwọn oníbàárà wa sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà mìíràn, a wà ní ilé, a máa dáná tàbí kí á ṣe eré ìdárayá, àbí kí ni bàbá pé ní ìṣin? A máa ṣe eré ìdárayá ní alẹ́ tàbí kí a máa wo amóhùnmáwòrán tàbí kí a máa ṣeré lábẹ́ òṣùpá tàbí kí oríṣiríṣi ni, mo máa ṣe ní àṣálẹ́.

Rárá, èmi ò kí ń ṣe yoga. Yoga ò sí ní ara àwọn eré ìdárayá tí èmi má ń ṣe. Mo má ń sáré, mo má ń rìn, ṣùgbọ́n mi ò kí ń ṣe yoga. Mo má ń jó. Àwọn eré ìdárayá tí mo má ń ṣe niyen, ṣùgbọ́n yoga èmi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí, nítorí wipe mi ò, mi ò, mi ò nífẹ̀ẹ́ sí, mi ò kí ń ṣe, mi ò mọ̀ ọ́n ṣe. Bo ya tí ń bá wáré yàn kọ́ mi, bo ya mo máa nífẹ̀ẹ́ sí láti máa ṣe. Ṣùgbọ́n báyìí emi ò mọ bí wọ́n ṣe ń ṣe yoga, mi ò mọ̀ ọ́n ṣe.

Ní ọjọ́ àsíkò ìsinmi mo máa ń fẹ́ran kí n lọ kí n kúrò ní ìlú tí mo bá wà. Mo fẹ́ran láti máa lọ ìlú káàkakiri ṣùgbọ́n ìlú tí mo fẹ́ran jù tí mo fẹ́ lọ fún ìsinmi ò hun ní lú òyìnbó ṣùgbọ́n mi ò dé bẹ́ ri. Tí mo bá ní àǹfààní àti dé bẹ́ẹ̀, i bee ni mo fẹ́ran jùlọ láti lọ ṣe ìsinmi níbẹ̀. Sugbon lowo báyìí àwọn ìsinmi tí mo máa ń ṣe àwọn ìlú tí ó jìnnà sí wa ibe ni mo máa ń lọ.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ òun ni alẹ́. Àkókò tí a má ń sùn nítorí pé mo fẹ́ràn láti máa sùn. Àkókò tí mo fẹ́ràn jùlọ àṣálẹ́ ni kí a lè sùn torí pé mo má ń fẹ́ mọ ohun tí ara mi se máa ń rí tí mo bá jí. Gbogbo ara mi yóò tò dáadáa tí a bá sì sùn fún bí i wákàtí méje àbí mẹ́jọ, òun ni àwọn dókítà ní pé kí a máa fi sùn. Àṣálẹ́ òun ni mo fẹ́ràn jù nínú ọjọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera dáadáa nítorí pé ìlera lọ́rọ̀. Mo máa ń jẹ àwọn oúnjẹ bíi ẹ̀fọ́, mo máa ń jẹ àwọn oúnjẹ tó ṣara loore tí ó ń fún'yàn ní okun àti agbára. Mo máa ń jẹ èso dáadáa náà. Mo máa ń jẹ àwọn oúnjẹ tí mo mọ̀ wípé ó lérò fún ìlera mi bẹ́ẹ̀ni.

Mo máa ń tọrọ àforíjì ní ọ̀nà oríṣiríṣi. Ìgbà mìíràn wà tí ó níṣe pẹ̀lú irú ẹ̀ṣẹ̀ tí ó bá jẹ́ pé mo ṣẹ̀, mo máa ń tọrọ àforíjì, mo lè, mo lè kọọ́ kalẹ̀ nínú ìwé kí n fún ẹni náà, àbí ẹyí tí ó bá jẹ́ wípé máa ní láti rí ẹni náà ba ọ̀ sọ̀rọ̀ ní ojúkójú, màá tọrọ àforíjì lójúkójú. Èyí tí ó bá jẹ́ wípé ó rí, ẹrọ ìbanisọ̀rọ̀ lááti pè ara wá tí màá ti sọ́ nà, ó wà. Àìmọye ọ̀nà oríṣiríṣi ni mo máa fi ń tọrọ àforíjì.

Ètò tí mo ní ní ìparí ọ̀sẹ̀ yìí ni ìgbéyàwó àbúrò mi tó ń bọ̀ lọ́nà. A ní ìyàwó, ń ìparí ọ̀sẹ̀ ti gbogbo mọ̀lẹ́bí wa tí a fẹ́ lọ ṣe ní ìlú Ìbàdàn, ó sì jìnnà sí ìlú bí tí èmi ń gbé, ìlú Ìlọrin ni èmi wà. Gbogbo wa á lọ fún ìyàwó náà láti lọ yẹ́ ìyàwó sí. Ètò ìyàwó ni mo ní ní ìparí ọ̀sẹ̀ tí mo fẹ́ lọ ṣe.

Èmi ò tí ì ní ọkọ̀ tí mo fẹ́ ra epo fún, ṣùgbọ́n mo ní àwọn èèyàn tí wọ́n ní ọkọ̀ tí wọ́n sì máa ń reposi. Èmi ò sì kí ń fún wọn lówó láti reposi, nítorí pé èmi ò lówó lọ́wọ́. Èmi èrè epo sọ́kọ̀, ẹni tí ó bá lọ kọ̀ náà ni repo sọ́kọ̀.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú sùúrù àti ìgbọ́raẹniyé. Nítorí pé tí eeyan o bá gbọ́raẹniyé, iṣẹ́ ò ní lọ, kò ní lọ bó ṣe ẹ kó lọ. Àwọn òṣìṣẹ́ tí mo bá, bá ṣiṣẹ́, mo máa ń rí pé mo fi sùúrù, mo fi bá wọn lò. Mo má ń darí wọn pẹ̀lú sùúrù. Màá fẹ́, mi ò ní fẹ́ kí ó di wí pé bóyá àwọn kan ń ṣiṣẹ́ láìṣe wí pé bóyá wọ́n ò ṣe iṣẹ́ náà dáadáa. Nítorí pé bí mo ṣe darí wọn, èmi máa ń fẹ́ kí ǹkan ó lọ dáadáa bó ṣe yẹ kó lọ. Fún ìdí èyí, mo má ń darí wọn pẹ̀lú sùúrù àti ìgbọ́raẹniyé.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà, nítorí pé mo fẹ́ràn fìlà púpọ̀. Torí pé mi ò fi bẹ́ẹ̀ ni ní orí, mi ò sì kí ń fẹ́ kí àwọn èèyàn mọ̀. Torí ẹ ni mo ṣe máa ń wọ fìlà láti fi bo àṣírí orí mi tí ó pa. Mo fẹ́ràn láti máa wọ fìlà púpọ̀. Fìlà tí mo ní ó lé ní ọgọ́rùn-ún. Nítorí pé ojoojúmọ́ ni mo máa ń dé fìlà, láti kékeré èmi ò nírun ní orí, mi ò sì kí ń fẹ́ kí àwọn èèyàn mọ̀. Fún ìdí èyí, mo máa ń wọ fìlà dáadáa.

Bẹ́ẹ̀ni dáadáa, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìgbóhùnsókè, nítorí pé èmi jẹ́ èèyàn tí ó fẹ́ràn láti máa sọ̀rọ̀ láàárín àwọn èrò púpọ̀. A sì máa ń ṣe ìjírẹrẹ ní ṣọ́ọ̀ṣì ibi tí mò ń lọ. Èmi sì máa ń bá àwọn èèyàn tó pọ̀ sọ̀rọ̀ dáadáa. Wọ́n bá wọn ọgọ́rùn èèyàn, ọgọ́rùn méjì, ọgọ́rùn mẹ́ta. Òun mi lásán ò sì le sọ̀rọ̀ sí adúru àwọn èèyàn yìí, torí ẹ mi máa ń lo ẹ̀rọ ìgbóhùnsókè dáadáa àgàgà ní ṣọ́ọ̀ṣì ibi tí mò ń lọ.

Mo máa ń ra ǹkan ní ibi tí ó pọ̀, oríṣiríṣi ó ní ṣe pẹ̀lú irú ǹkan tí mo bá fẹ́ rà. Ọ̀tọ̀ ni bí ọjà tí mo ti máa ń ra àwọn ọṣẹ àtàwọn ǹkan tí mò ń lò láti fi tọ́jú ara bí ìpara àbí ọṣẹ àbí ọṣẹ fọ́ṣọ, ọṣẹ ìwẹ̀. Ọ̀tọ̀ ni ọjà ibi tí mo ti máa ń ra oúnjẹ, tí a bá fẹ́ ra oúnjẹ sílé. Ọ̀tọ̀ ni ọjà ibi tí mo ti máa ń rà. Ó sì ní ọjà ibi tí a tún ti ń ra ǹkan tí a ń lò fún irun tí a bá fẹ́ ṣe irun. Ọ̀tọ̀ ni ọjà ibi tí a máa ń lọ. Oríṣiríṣi ọjà ni mo ti máa ń ra ǹkan ní ọ̀dọ̀ mi.

Mo lọ sí ilé ìkàwé ní òní, mo ṣẹ̀ débẹ̀ láí mo ṣẹ̀ dé láti bẹ láìpẹ́ yìí ni. Mo máa ń lọ sí ilé ìkàwé ní gbogbo ìgbà nítorí mo fẹ́ran kí n máa ka ìwé púpọ̀. Nítorí mo fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. Nítorí náà mo ṣe máa ń lọ ilé ìkàwé àti wípé tí mo bá kà nílé àwọn ariwo máa ń wà lórísìírísìí. Ṣùgbọ́n tí mo bá lọ sí ilé ìkàwé gbogbo rẹ̀ á dákẹ́, ìwé náà o le wò mí lórí dáadáa. Nítorí náà mo ṣe máa ń lọ sí ilé ìkàwé dáadáa. Mo fẹ́ràn láti máa lọ ilé ìkàwé, mo sì máa ń lọ tó ẹmẹfa lọ́sẹ̀.

Mo ma n lo àpò eyín dáadáa nítorí mo máa n fi àwọn nnkan tó pọ̀ síbẹ̀. Àwọn ìwé mi àti àwọn nnkan tí mo máa n lò ní ojúmọ́. Mo ma ń sábà kó àwọn ẹrù lórísìírísìí sínú ẹ̀. Ṣùgbọ́n mi ò ní jú àpò ẹyín ẹyọ kan lọ tí ó sì ti n ya díẹ̀ díẹ̀, ó ti fẹ́ bàjẹ́. Mo nílò owó, osi tóbí ó máa n gba àwọn ẹrù lórísìírísìí. Ìgbà mìíràn tí mo bá fẹ́ lọ sí ibi tí mo mọ̀ wípé màá lo ọjọ́ bí i méjì àbí mẹ́ta, ibẹ̀ ni mo máa n kó àwọn ẹrù mi sí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán dáadáa. Mo kọ́ bí a ti ń ya àwòrán ní bí i ọdún méjì sẹ́yìn tí mo sì fi ń ṣe iṣẹ́ ṣe. Mo ti ya àwòrán oríṣiríṣi àwọn èèyàn pàtàkì. Wọ́n máa ń pè mí tí wọ́n bá ní òde láti wá ya àwòrán wọn. Kò sí irú iru ẹ̀rọ tí èmi ò kí ń lò láti fi ya àwòrán nítorí pé mo mọ̀, mo mọ̀ iṣẹ́ ayaàwòrán yìí dáadáa ni. Wọ́n fi ń rán mi látọ̀rẹ́.

Mo máa ń wo iborùn gan, gidi gan. Ní ojoojúmọ́ ni mo ń wo iborùn. Iborùn kẹ́kẹ̀kẹ́ òun ní èmi máa ń lò. Torí oríṣiríṣi iborùn ló wà. A ní àwọn èyí tí ó fẹ́ dáadáa, tí ó délẹ̀, tí ó bo gbogbo ara, iborùn tí ó kàn bo orí mọ́ ọrun, òun ni èmi máa ń lò ní ojoojúmọ́. Nítorí pé Mùsùlùmí ni èmi, èmi ò kí ń ṣí orí lẹ̀. Èmi máa ń lo iborùn dáadáa. Ó sì tí mọ́ mi lára. Tí mo bá lo iborùn, mi ò le jáde. Sùgbọ́n nínú ilé, mi ò kí ń lo iborùn. Tí mo bá fẹ́ jáde, mo máa ń lo iborùn. Iborùn tí mo ní ó pọ̀ gan. Ó pọ̀, ó tó ọgọ́fà tí mo ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì tó bá ṣe pàtàkì dáadáa, mo máa ń fi wọ́n sí orí cloud. Nítorí pé irú àwọn fáìlì bẹ́ẹ̀, ẹ̀yàn ò gbọdọ̀ ṣe àwátí rẹ̀. Nítorí ẹ́ ni mo ṣe máa ń fi pamọ́ sí orí cloud. Mo ní fáìlì oríṣiríṣi láti àwọn fáìlì tí mo ti ní láti bí ọdún bí márùn ún sẹ́yìn, ó sì wà ní orí cloud. Mo máa ń fi fáìlì oríṣiríṣi síbẹ̀ dáadáa. Mo máa ń ṣe àpamọ́ àwọn nǹkan tí mo bá mọ̀ wípé ó jẹ́ pàtàkì sí mi tí mi ò fẹ́ pàdánù wọ́n, mo máa ń fi wọ́n sí orí ẹ̀

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí àpò tí mò ń gbé jáde. Ìgbà mìíràn tí mi ò bá gbé àpò jáde, mo máa ń fi sí àpò ẹ̀wù mi àbí kí n fi sí àpò ṣòkòtò mi. Ìgbà mìíràn tí ó bá jẹ́ wípé mo fẹ́ ní àlejò tí ó sì ní kọ́kọ́rọ́ mi lọ́wọ́, mo máa ń fi sí ẹnu ọ̀nà ilé mi. Tí àlejò mi bá dé, yóò mú ní ibi bẹ̀. Oríṣiríṣi ibi ni fi ń kó ẹnu ọ̀nà.

Rárá, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Mi ò tíì ṣàkíyèsí bóyá ó ní oúnjẹ kankan tí mò n jẹ tí ó ń fa ìkórìíra. Ṣùgbọ́n ó dàbí ìwí pé ìgbà mìíràn tí mo bá jẹ ẹpa, ara mi ó fẹ́ má ṣú. Fún ìdí èyìí mi ò tíì le sọ ní pàtó bóyá ẹpa ẹni nìkan òun ni ó ń fa. Ṣùgbọ́n mi ò tíì ṣàkíyèsí ẹ̀ dáadáa. Bóyá mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Lọ́wọ́ báyìí màá sọ wípé mi ò tíì mọ oúnjẹ náà tí mo ní àìsàn ìkórìíra sí. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí, ẹpa yẹn nìkan ni mo ṣàkíyèsí pé bóyá ara mi fẹ́ máa kórìíra rẹ̀. Yàtọ̀ sí yẹn, mi ò rò wípé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera oríṣiríṣi. Mo máa ń mu èyí tí ó jẹ́ wí pé wọ́n ṣe pẹ̀lú ewé èyí tí àwa máa ń pè ní àgbo. Oríṣiríṣi ẹ̀rọ ìlera ni mo máa ń lò. Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìlera tí mo bá tí mọ̀ wípé a ṣe ara mi lòó rẹ dáadáa. A ní àwọn mìíràn tí ó jẹ́ wípé wọ́n máa ń wà ní lẹ́bú, a ní àwọn mìíràn tí wọ́n máa ń fi omi ṣe. Oríṣiríṣi ẹ̀rọ ìlera ni a ní nílẹ̀ wa tí èmi sì máa ń lò, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń lo àwọn ẹ̀rọ ìlera yìí.

Iye ìgbà tí mò ń lo fóònù mi ní ojojúmọ́ kò lóùn kà nítorí wipé fóònù mi ó máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Gbogbo ìgbà sí ni mò ma ń lo fóònù mi tí mi ò bá fi gba ìpè wọlé màá fi pè síta àbí kí n fi yẹ àwọn nǹkan tí ó ń lọ ni wò ní orí ẹ̀rọ ayélukára. Ṣùgbọ́n gbogbo ìgbà ni fóònù mi máa ń wà pẹ̀lú mi. Iye ìgbà tí mò sì ń lo fóònù mi lójúmọ́ kò lóùn kà torí mo máa ń lo fóònù mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún tí iṣẹ́ tí wọ́n bá ṣe tí ó bá wù mí lórí dáadáa. Mo máa ń fún wọn ní owó láti fi wù wọ́n ní orí láti lè yìn wọ́n nígbà mìíràn ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀kọ́ kan tí wọ́n bá ṣiṣẹ́ tí ó wù mí lórí dáadáa tí mo sì ríi wí pé wọ́n ṣiṣẹ́ yẹn kárakára, ò ní mo máa fún wọn ní owó àfikún ní ìwọ̀nba tí èmi náà bá lágbára. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Àwọn òṣìṣẹ́ mi wọn ò kí ń ṣiṣẹ́ bí, ó ṣe jẹ́ wípé wọ́n ò kí ń ṣiṣẹ́ tí èyí ó fi fún wọn ní owó àfikún. Ṣùgbọ́n àwọn mìíràn ẹ ríi wí pé wọ́n ṣe iṣẹ́ yẹn dáadáa yóò wù yín lórí ẹ fẹ́ fi owó kún fún wọn. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ṣe dáadáa tí owó mi bá wù mí máa fún wọn ní owó àfikún.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ma jó. Bótílẹ́ jẹ́ wípé mi ò mọ jó jó púpọ̀. Ṣùgbọ́n ìwọ̀nbá bí mo ṣe mọ jó, mo fẹ́ràn kí ma jó gan. Mo fẹ́ràn kí ma gbọ́ orin, kí ma jó. Ìgbà mìíràn wá tí inú mi bá dùn, máa kàn wà nínú ilé, màá máa gbọ́ orin, màá sì máa jó sì. Ijó jẹ́ ǹkan tí mo fẹ́ràn púpọ̀ torí pé ó tún daá ná fún ìlera. Mo fẹ́ràn kí ma jó. Ìgbà mí tí n bá kan wo pé bóyá mi ò fẹ́ ṣe ìdárayá kankan, màá bẹ̀rẹ̀ síi ní jó, màá máa gbọ́ orin. Ṣùgbọ́n mi ò kí ń jó níta o, mi ò kí ń jó níta. Tí bá dá wà ni mo máa sábà jó torí mi ò kí ń fẹ́ kí àwọn èèyàn fi ijó mi kí wọ́n fi ṣe yẹyẹ. Nítorí àá ni mi ò ṣe kí ń jó níta.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ago ọwọ́. Mò ń jẹ́ èyàn kan tí ó fẹ́ràn akọ púpọ̀, bẹ́ẹ̀ ni nítorí náà mo ní oríṣiríṣi ẹ̀ṣọ́ tí mo máa fi ń ṣe akọ. Ago ọwọ́ jẹ́ kan lára wọn. Àwọn ago ọwọ́ tí mo sì ní ó lè mẹ́wàá oríṣiríṣi ago ọwọ́ tí mo máa ń lò. Ìgbà mìíràn tí mo bá fẹ́ jáde, màá lo ago ọwọ́ méjì sí ọwọ́ méjèèjì nítorí pé mo fẹ́ràn akọ púpọ̀. Mo máa ń lo ago ọwọ́ gan. Ṣùgbọ́n àwọn èyí tí mo nífẹ̀ẹ́ sí láti rà, òwò mi ò tí ì ká. Àwọn ago kan wà tí ó jẹ́ wípé wọ́n wọ́n ju àpò mi lọ. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ wọn, ṣùgbọ́n mi ò tí ì láǹfààní áti rà wọ́n.

Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń wá nínú àwọn òṣìṣẹ́ tuntun. Mo fẹ́ òṣìṣẹ́ tó jẹ́ pé kò ní rojú, òṣìṣẹ́ tó jẹ́ wípé ó mọ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ kó mọ́ tónítóní, àwọn òṣìṣẹ́ tó jẹ́ wípé ó mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ní àárín ọ̀pọ̀ èrò. Oríṣìíríṣìí àìmọye nǹkan ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun tí mo bá fẹ́ gbà. Nítorí pé mo mọ irú iṣẹ́ tí mo fẹ́ gbé fún wọn, mo sì mọ irú èèyàn tí wọ́n gbọdọ̀ jẹ́ kó tó di wi pé wọ́n máa lè bá mi ṣiṣẹ́. Àwọn òṣìṣẹ́ tuntun oríṣìíríṣìí ni mo máa ń gbé fún.

Àwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ síra àwọn, àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni wípé mo jẹ́ èèyàn kan tí ó ní sùúrù. Nítorí a máa ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀. Mo jẹ́ èèyàn tó jẹ́ pé ó máa ń fara balẹ̀ láti bá àwọn oníbàárà sọ̀rọ̀ dáadáa. Mo ní sùúrù, mo sì máa ń fi, mo máa ń ṣe ìfetísílẹ̀ dáadáa láti lè má jẹ́ kí àìrìyanji ysn wà láàárín èmi àti oníbàárà.

Àkókò mélòó ni mo ṣètò agogo ìjín mi? Àkókò bí i àárọ̀ ní àárọ̀ nìkan bí i ago mẹ́fà nítorí pé màá jí torí Mùsùlùmí ni mí, màá jí láti kí ìrùn àárọ̀. Mo sì tún fi sí ìrọ̀lẹ́ nítorí pé ìrọ̀lẹ́ ni mo máa ń lọ sí ibi iṣẹ́.

Ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ jẹ́ bóyá ọjọ́ bí i mẹ́rin sẹ́yìn nígbà tí wọ́n n gbé ero ise èròjà iṣẹ́ kan tí a sese bere, a ṣe bẹ̀rẹ̀sí ń lò wá. Wọ́n kọ́ wa bí a ti ń lò ó, àti wípé kò sí ní ibi iṣẹ́ titi wa. Bí i oṣù méjì méjì a má ń kọ́ ẹ̀kọ́ tuntun, àwọn nǹkan tí wọ́n bá mú wá, àwọn nǹkan tuntun tí ó bá ṣẹ̀ dé inú ibi iṣẹ́, wọ́n ń kọ́ wa bí a ṣe lò wọ́n.

A má sọ láàrin ara wa, bí mo ṣe máa ń ṣe ètò láàrin àwọn ẹgbẹ́ mi, tí abá ní ìṣòro máa rí wípé mo sọ ìṣòro náà fún wọn kí wọn lè mọ ibi tí wọn ti ṣe àṣe máṣe kí wọn sì lè kí wọn sílẹ̀ dẹ́kun rẹ. Láàrin ara wa náà ni a ti máa ń sọ èyí tí mo bá rí pé ó ti ju agbára mi lọ, mo lè fi lọ èèyàn tí ó bá tún jù wá lọ kí ó bá wa yanjú ẹ̀.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní oríṣiríṣi ọ̀nà. Ìgbà mìíràn wà bóyá bí i owó. Ẹni tí ó bá ní ìràn-- nílò ìrànlọ́wọ́ mi tó jẹ́ ti owó tí mo bá ní, màá fún un. Tí ó bá sì jẹ́ wí pé ẹlòmíràn tí ó fẹ́ kí wọ́n bá òun ṣe iṣẹ́ láti lè ran lọ́wọ́ ni, màá lọ. Oríṣiríṣi ọ̀nà ni mò ń gbà láti ran àwọn ènìyàn lọ́wọ́. Mi ò wa mọ irú ìrànlọ́wọ́ tí ìwọ ń sọ̀rọ̀ nípa. Ṣùgbọ́n èmi kò sí bí mi ò ṣe le ràn yàn lọ́wọ́. Ìgbà mìíràn wà tí mo bá níìì-- ṣùgbọ́n tí èmi bá nílò ìrànlọ́wọ́, èmi náà máa-- mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ mọ́.

Ìgbà tí ọkọ̀ mi bá dọ̀tí, òun ni mo máa ń fọ ọkọ̀ mi. Nígbà mi tí mi ò bá ráyè, má a dúró di òpin ọ̀sẹ̀. Ṣùgbọ́n nígbà mi tí mo bá rí pé ọkọ̀ mi ti dọ́tí dáadáa, mà á fọ láàárín ọ̀sẹ̀. Bóyá bí ọjọ́ mẹ́rin mẹ́rin tí mo bá ráyè, tí miì bá ráyè má a sọ di bóyá ẹ̀kan láàrín ọ̀sẹ̀ kan àbẹ́kan láàrín oṣù. Ìgbà mìíràn tí kò bá dọ̀tí dáadáa, mo máa ń sábà fọ dáadáa tí mo bá wà nílé ní òpin ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń fi tùràrí, mo fẹ́ràn kí inú ilé má rùn dáadáa, inú ilé ni mo máa ń fi sí torí pé mi ò fẹ́ kí àlejò wọlé kó wá má gbo orun tí ò ṣe nínú ilé mi, torí è mi ò fi máa ń fi tùràrí. Àwọn tùràrí tí mo sì máa ń fi àwọn yìí tí ó wá láti ilẹ̀ àràbú, òun ni mo fẹ́ràn jù lọ torí ó máa ń ní àwọn orun tí ó da tó dára dáadáa tí mo nífẹ̀ẹ́ sí. Àwọn tùràrí àràbú òun ni mo máa ń fi sínú ilé dáadáa láìmọye ìgbà. Mo fẹ́ràn oríṣìíríṣìí tùràrí ṣùgbọ́n mo ti gbàgbé orúkọ yìí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí.

Rárá, mi ò ní àgbàlá òjò kankan ṣùgbọ́n mo fẹ́ràn láti kọ́lé tí ó máa ní àgbàrá òjò ní ọjọ́ iwájú. Ṣùgbọ́n lọ́wọ́ bayi ìlé tí mò ń gbé ilé tí bàbá mi kọ́ ni, wọn ò sí fi àgbàrá òjò síbẹ̀. Mi wọ́n ní àgbàrá òjò kankan tí mo bá fẹ́ wẹ̀ nínú àgbàrá òjò, màá ní láti lọ sí ìta àgbàrá òjò síbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìmelì kan tí wọ́n ò wúlò, ṣùgbọ́n tí mo bá gbà ó ti níbi tí ó máa ń dúró sí. Àwọn ìmelì tí ò bá ti wúlò tó wà lórí fóònù mi, ọjọ́ tí mo bá ráyè màá lọ wò wọ́n, màá sì yọ wọ́n kúrò ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ibẹ̀ ni mo ti máa ń wò àwọn ìmelì aláìwúlò tí mo lè sọ wípé mo máa ń gbà níbí ti àwọn ìpolówó. Àwọn ìpolówó kọ̀ọ̀kan wà, àwọn ǹkan kan wà tí ó jẹ́ wípé tí èèyàn bá gbìyànjú àti ṣe lórí ẹ̀rọ ayélukára, ó máa bèèrè fún ìmelì èèyàn, tí wọ́n wà á bẹ̀rẹ̀ sí ń fún yàn ní àwọn ìmelì tí ò wúlò. Tí mo bá gba àwọn ìmelì tí ò wúlò yìí, ojú kan ni ó máa ń dúró sí, ọjọ́ tí mo bá ráyè màá ye wọ́n wò, màá sì yọ wọ́n kúrò ní ibẹ̀

N tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin. Nígbà mìíràn mo máa ń gbọ́ ìròyìn ní orí rédíò. Nígbà mi à mọ́ ìgbà tí ó pọ̀jù n tí mo máa ń gbọ́ nínú ọkọ̀, òun ni orin. Torí mo jẹ́ èèyàn tí ó nífẹ̀ẹ́ sí àti máa gbọ́ orin tó pọ̀ dáadáa. Mo máa ń gbọ́ orin dáadáa nínú ọkọ̀, tí máa ń yí sókè, tí gbogbo ẹ̀ ń pariwo dáadáa. Mo fẹ́ràn láti máa gbọ́ orin nínú ọkọ̀. Ṣùgbọ́n nígbà mi mo lè máa gbọ́ orin nínú ọkọ̀, ṣùgbọ́n tí mo bá rí wipé boya ìròyìn náà wà ní orí rédíò, mo máa tẹ́tí sí ìròyìn láti orí rédíò nínú ọkọ̀.

Mo jẹ́ obìnrin tó wá láti ilẹ̀ Yorùbá, aláwọ̀ dúdú, mo ga mo sì jẹ́, mo wọn ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà tí mo sì rí pé mo ga dáadáa láàrín àwọn ẹgbẹ́ mi torí pé gbogbo ibi tí mo bá ti lọ ní tí àwọn èèyàn máa ń kọ́kọ́ ṣàkésí, ṣe àkésí tí wọ́n bá kọ́kọ́ rí mi nígbà àkọ́kọ́ àbí bóyá èèyàn fẹ́ ṣe àpèjúwe mi, gíga mi ni wọ́n ó kọ́kọ́ lò. Fún idi eyìí, èèyàn tí ó ga dáadáa ni mí, lóòtọ́ obìnrin ni mí ṣùgbọ́n mo ga tó ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà.

Àwọn nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn ó pọ̀ jaburata. Nítorí pé mo jẹ́ èèyàn tí inú rẹ̀ máa ń dùn. Mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn ìfẹ́. Mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn owó. Mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn ọmọdé. Tí mo bá rí eré ìfẹ́ tí ó jẹ, tí mo bá wo eré, eré náà ni èmi náà ń rẹ́rìn si. Bẹ́ẹ̀ ni mo ní ìfẹ́ láti máa pa àwọn èèyàn ní ẹ̀rín dáadáa.

Bí mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́, mà á gbé ìpè, mà á ní láti kúrò ní ẹnu iṣẹ́ nítorí pé ìpè náà ni à ń gbé. Tí fóònù títè mi bá dún, mà á ní láti bọ́ta lọ bá ẹni náà sọ̀rọ̀. Mà á tọrọ ààyè ní ẹnu iṣẹ́ kó tó di wipé mo lọ gbé ìpè tí ó bá jẹ́ títè mi. Tí mo bá sì ti gbé ìpè náà tán, mà á tún fi fóònù mi sí inú àpò láti fi pamọ́ kí n tó tun tẹ̀síwájú nídi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ma n je oúnjẹ tó bá kù, oúnjẹ tó bá sẹ́kù mo lè jẹ. Tó bá ti jẹ́ wípé èmi náà ni mo jẹ kú, tó bá jẹ́ pé ẹlòmíì ló jẹ kú, mo lè má lè jẹ nítorí pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn oúnjẹ ajẹkù. Àmọ́ tó bá jẹ́ èmi ni mo sè tí mo jẹ kú, màá jẹ. Ti ó bá sì dà, àìmọye ìgbà ni mo máa n sìn oúnjẹ tí ó máa n sẹ́kù dáadáa tí màá sì jẹ́ ní ọjọ́ kejì àbí ọjọ́ kẹta. Mo máa n jẹ oúnjẹ tó bá sẹ́kù tó bá jẹ́ wípé èmi ni mo sè.

Mo máa ń ṣe ìpàdé lórí fóònù, ṣùgbọ́n mi ò fẹ́ràn rẹ̀ dáadáa bí kí a ríra nítorí pé àwọn ìgbà mìíràn wa mi ò ní gbọ́ nǹkan tí wọ́n sọ dáadáa àbí kí ó jẹ́ wí pé nẹ́tíwọọ̀kì ò dá tí ẹ̀ ní fi gbọ́ ara yín yé àbí ìgbà mìíràn wa tí fóònù o le kú láàárín ìgbà tí ẹ bá ń ṣe ìpàdé tí ó sì ní sí iná láti charge rẹ̀. Fún ìdí èyí, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí a máa ṣe ìpàdé lórí fóònù. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn wa tí kò ṣe yẹ tí ẹ̀eyan yóò ṣe ìpàdé náà. Tí ó bá ti jẹ́ ìpàdé tí kò lọ títí, a lè ṣe é ní orí fóònù. Ṣùgbọ́n àwọn ìpàdé mi wà tí ó gba wákàtí, tí ó to wákàtí méjì àbí mẹ́ta, àwọn yẹn kò ṣe é ṣe ní orí fóònù. Mi ò lérò pé ó yẹ kí ẹ̀eyan maa lọ fóònù fún àwọn irú ìpàdé bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo máa ń ṣe ìpàdé lórí fóònù bẹ́ẹ̀ lọ́jọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò oríṣiríṣi ní orí tẹlifísàn nítorí pé, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ràyè láti wò ó nítorí pé mò ń lọ ibi iṣẹ́. Mo jẹ́ èèyàn tí ó máa ń lọ ibi iṣẹ́, ibi iṣẹ́ mi ò sì fi àyè gbá mi púpọ̀. Ṣùgbọ́n nígbà mí tí ń bá dé láti ibi iṣẹ́, mo máa ń wo àwọn ètò lórí tẹlifísàn àbí tí ó bá di òpin ọ̀sẹ̀ tí ò ṣiṣẹ́ rárá tí iná bá wà torí kì í ṣe gbogbo ìgbà ni iná máa ń wà ní ìlú ibi tí èmi ń gbé. Wọ́n máa ń mú iná wá, wọ́n máa ń mú iná lọ ní. Kí a sì tó le wo tẹlifísàn a nílo iná. Tí iná bá wà a máa ń wo oríṣiríṣi ètò ni a máa ń wò ó ní orí tẹlifísàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n àwọn ìgbà mì wà tí ó jẹ́ pé àwọn àlá tí mo bá lá, mi ò kí ń fi bẹ́ẹ̀ rántí. Imi wà tí màá rántí, ṣùgbọ́n mo máa ń ṣábà rántí àlá mi. Èmi ò sì tún kí ń fi bẹ́ẹ̀ lá là. Ẹ̀kọ̀kan tí n bá là èyí tí n bá rántí. Ìgbà mì tí mi bá sì rántí, màá fi lẹ̀. Àwọn àlá oríṣìíríṣìí ni mo máa ń lá. Ìgbà mì ma lá làá tí ó bá mi lẹ́rù, ìgbà mì ma lá làá tí ó kàn pàyàn lẹ́ẹ̀rín. Oríṣìíríṣìí ààlà ni mo máa ń lá. Mo máa ń rántí ní ẹ̀kọ̀kan kìí ṣe gbogbo ìgbà.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá sin? Nítorí Mùsùlùmí ni èmi. Tí èmi bá sin, òní nǹta a máa ń sọ, a máa ń dúpẹ́ fún Ọlọ́run, a máa ń sọ pé "Alhamdulillah rabbil alamin". Lẹ́yìn ìgbà tí a bá sin tán, ẹni tí ó bá wà níbẹ̀ tí ó bá jẹ́ Mùsùlùmí náà tó bá gbọ́ pé ìyẹn ń sin tí ìyẹn sì sọ ọ̀rọ̀ yìí, òun náà ó dáhùn pé "yara makkala". Nítorí pé Mùsùlùmí ni èmi, tí èmi bá sin, ohun tí mo máa ń ṣe ni. Tí mo bá sì fẹ́ sin, mo máa ń fi ọwọ́ bo imú àti ẹnu mi. Nítorí pé àwọn dókítà sọ fún wa wípé oríṣiríṣi ǹkan ni ó lè gba àti bí afẹ́fẹ́ tó lè gba wọlé sí ẹlòmíràn lára. Tí mo bá sin, màá bo ẹnu mi àti imú mi, màá sì sọ wípé "Alhamdulillah rabbil alamin" tí mo bá sin tán. Bí mo-- ǹkan tí mo máa ń sọ nígbà tí mo bá sin nìyẹn.

Ọ́fíìsì mi máa ń ṣí ní láti ago mẹ́fà àárọ̀. Iṣẹ́ tí a ń ṣe kì í ṣe iṣẹ́ tí èèyàn kan ṣe tí asikò kan bá ti tó, àwọn òṣìṣẹ́ kan ó lọlé àwọn mi ò dé síbẹ̀. Awa ò kí ń kúrò ní ẹnu iṣẹ́, a máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ ní àárín ọ̀sẹ̀ ni. Láti ago mẹ́fà àárọ̀, ṣùgbọ́n èmi ìgbà tí èmi máa ń lọ ibi iṣẹ́ ni tí mo bá lọ lágo mẹ́fà àárọ̀, màá dé ní ago mẹ́rin ìrọ̀lẹ́. Tí mo bá lọ ní ago mẹ́rin ìrọ̀lẹ́, màá dé ní ago mọ́kànlá alẹ́. Bí i táì àkókò tí àwa máa ń fi ṣí ọ́fíìsì, ni ago mẹ́fà ni ọ́fíìsì wa ti máa ń ṣí.

Dáta tí mo máa ń lò ní ọ̀se-ọ̀sẹ̀, ó tó bí giígi bí ó bí ogún ni mo máa ń lò ní ọ̀se-ọ̀sẹ̀ torí àwọn oríṣìíríṣìí ǹnkan ni mo máa ń lò láti fi ṣe. Mo máa fi ń ṣiṣẹ́ ní orí fóònù mi, mo máa ń lò ó fi ṣe àwọn ǹnkan mi náà ní orí lápútọ̀ọ̀puù. Oríṣìíríṣìí ǹnkan ni mo máa ń lò data fún. Mo máa ń lò tó data gíigi ogún ní ọ̀se-ọ̀sẹ̀

Orin tí mo fẹ́ràn jù ni orin àwọn òyìnbó tí ó máa ń, tí wọ́n máa ń pè ní hip hop àbí èyí tí wọ́n máa ń pè ní rap. Orin tí mo fẹ́ràn jù lọ ni. Àsi tún ní àwọn orin orin ọ̀dọ̀ tiwa, àwọn orin ìbílẹ̀ bí apala, bí jùjú. Kò sí irú orin tí èmi, orin oríṣiríṣi ni mo máa ń gbọ́. Mo ń gbọ́ orin àti orin tí mo gbọ́ èdè wọn àti èyí tí mi ò gbọ́ èdè wọn ni mo ń gbọ́.

Mo máa lọ sùn ní ago mẹ́jọ ṣùgbọ́n nígbà mí tí iṣẹ́ bá gbo mi mú, mo máa sùn ní ago mọ́kànlá. Ìgbà míì, màá sùn ní ago méjì òru. Ṣùgbọ́n èyí tí ó pọ̀ jù, ohun ní kí n sùn ní ago mẹ́jọ alẹ́. Ti bá ti sùn ní ago mẹ́jọ, torí màá lọ ibiṣẹ́ ní ago mẹ́fà láró, màá rí pé mo sùn dáadáa kó tó di wipe mo lọ ibiṣẹ́. Nitorina mi ò kí ń fi àkókò òrun, mi ò kí ń fí í ṣeré. Mo máa ń tètè sùn láti lè rí pé mo simi dáadáa, kí n bá lè rí iṣẹ́ ṣe dáadáa ní ti bá jí, kí okun àti agbára lè wà. Àkókò tí mo máa fí sùn, ò máa ń tóbi wákàtí méje láti mẹ́jọ lọjóòjúmọ́.

Nígbà tí mo kẹ́yìn fò, èmi ò forí o, mi ò forí, ìnwọ bàlù rí, ìn ló owó tí ń fi fò. Kódà láàárín ìlú sí ìlú wa níbí in tí forí dè bíi pé ń fò lọ ìta. Èmi ò forí o, mi ò forí. Inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òní emi máa ń wà. Èmi ò wọ bàálù rí, èmi ò tíì forí. Ṣùgbọ́n ọjọ́ tí ń bá fò máa jẹ́ kí ẹ mọ̀. Àmọ́ báyìí mi ò tíì lówó fi fò.

Mo fẹ́ràn ojú ọjọ́ tí òjò bá ṣú, tí òjò bá ṣú torí pé kò ní sí òòrùn, torí lọ́dọ̀ tiwa níbi òòrùn yẹn ó máa ń mú gan-an to jẹ́ wipé gbogbo èèyàn ni ó mọ̀ pé à, òòrùn yìí ó mú púpọ̀. Ṣùgbọ́n ojú ọjọ́ ó máa ń, ó máa ń da tí òjò bá ṣú, tí òjò bá ṣú kò ní sí òòrùn, o ní kalùkù o ribí i ṣe iṣẹ́ tí o fẹ́ ṣe. Ó ní ẹ́, ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, òní ọjọ́ tí òjò bá ṣú ni mo fẹ́ràn. Ṣùgbọ́n ojú ọjọ́ tí mo tún fẹ́ràn tí òjò bá ṣú ni tí ọyẹ́ bá mú, tí ọyẹ́ bá mú náà gbogbo àyíká yóò tutù, kò sì ní sí òòrùn náà bí mo ṣe sọ. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù àwọn nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa, ṣùgbọ́n kì í ṣe ọkọ̀ ojú omi èyí tí wọ́n ń lo ẹ́ńjíìnì nínú rẹ̀ o, èyí tí wọ́n máa ń fi ọwọ́ wà óun ni mo gùn rí. Nítorí mo rìnrìn àjò kan tí ọkọ̀ ò sí dé bí tí a-- mi ò tí ì gun ju ẹ̀ẹ̀kan àbí ẹ́ẹ̀méjì lọ. Nísìnyi mo ń gbìyànjú àti tẹ owó jọ láti ra ọkọ̀ ojú omi tí èmi náà ó máa lò láti máa fi kó àwọn ẹrù mi ní ojú omi. Ọkọ̀ ojú omi tí èmi fẹ́ rà ò kí ń ṣe èyí tí wọ́n ó máa ń fi ọwọ́ wà, èyí tí wọ́n fi ẹ́ńjíìnì sínú rẹ̀ tí eeyan ó mọ̀ fi wà óun ni mo fẹ́ rà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà lóríṣiríṣi torí pé tí ọjà bá bàjẹ́, gbogbo ère ló ti ba lọ. Owó tí a fi ra ọjà kò ní jẹ́ kí a lè máa wò ó kí ó fi bàjẹ́. Wọ́n ṣe ìtọ́jú ọjà dáadáa, kò sí bí ọjà náà ṣe le pọ̀ tó. A torí owó, a torí ẹ̀ ṣe ìtọ́jú ẹ torí tí a bá ṣe ìtọ́jú ọjà, àwọn tí ó ra ọjà náà wọ́n ní ìní ìfẹ́ sí i. Àwọn tí mo ń bá ṣiṣẹ́ lóríṣiríṣi ibi tí a ń tajà sí, mo máa ń ṣe ìtọ́jú ọjà lóríṣiríṣi.

Ah! Èdè tí mo fẹ́ kọ́ wọ́pọ̀ gan-an. O lọ já búràtà. Mo fẹ́ kọ́ èdè Hausa, mo fẹ́ kọ́ èdè Tapa, oríṣiríṣi èdè ni mo fẹ́ kọ́. Èdè tí wọ́n ń sọ ní ìlú òyìnbó, èyí tí wọ́n ń pè ní èdè Faransé, mo fẹ́ kọ́. Mo fẹ́ kọ́ èdè, e, ṣe mo rántí àwọn èdè oríṣiríṣi tí mo fẹ́ kọ́? Ah! Mo k- ó ní bí, ó ní bí tí mo kọ́ sí ní oríṣiríṣi èdè tí mo nífẹ̀ẹ́ sí láti kọ́. Ṣùgbọ́n mi ò mú ìwé náà dání lọwo báyìí. Mi ò bá sọ gbogbo èdè tí mo fẹ́ kọ́ síbẹ̀. Ṣùgbọ́n àwọn èyí tí mo rántí nísìnyí, òun ni èdè Faransé, èdè Hausa, èdè Fùlàní, èdè Tapa, èdè Ebira, èdè Ibibio. Oríṣiríṣi èdè, èyí tí wọ́n ń sọ ní ilẹ̀ adúláwọ̀, òun ló wù mí kí n kọ́. Èyí tí wọ́n sì ń sọ ní òkè òkun náà, ó wù mí kí n kọ́ àwọn èdè wọn lóríṣiríṣi. Nítorí pé mo fẹ́ràn kí màá kọ́ èdè ní oríṣiríṣi. Èdè bí i méjì òun ni mo gbọ́ lọwo báyìí. Ṣùgbọ́n mò ń ṣe àtúnṣe, mò ń gbiyanju àti kọ́ èdè sí. Kí le, má ba à dàbí àjòjí ju tí mo bá lọ sí ìlú tí wọ́n ti ń sọ àwọn èdè yìí. Mo nífẹ̀ẹ́ sí àti kọ́ èdè oríṣiríṣi tó pọ̀ gan-an.

Mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan ni mo lè tún ṣe. Ó ní ojú àwọn nǹkan tí mo lè tún ṣe nítorí kì í ṣe gbogbo nǹkan náà ni mo mọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n níwọ̀nbá ọpọlọ tìtemi mi, mo mọ̀ wípé oríṣiríṣi nǹkan ni mo le tún ṣe. Àìmọye àwọn nǹkan mi tí àwọn èèyàn o lè rò wípé bóyá ó yẹ kí obìnrin lè ṣe tí mo sì ti tún ṣe rí, bí àwọn nǹkan tí à ń lò, ohun èlò iná tí à ń lò ní ilé idáná. Ní ọjọ́ tí mo fẹ́ lo ata, èyí tí ẹrọ tí a fi ń lo ata tí ó ń lo iná, ó bàjẹ́ ni mo túu tí mo sì tún-un ṣe. Ó ní ọjọ́ kan náà, èyí tí a fi ń ṣáàjì fóònù, óun náà bàjẹ́ tí mo sì rò wípé bóyá kì ń wo inú rẹ̀ wò láti lè wo boya máa le ṣe nǹkan kan síi. Bẹ́ẹ̀ sì ni mo rí tún ṣe. Ẹ̀mí jẹ́ èèyàn tí ó jẹ́ wípé mo fẹ́ràn láti mọ nǹkan, mo máa ń fẹ́ wo bí wọ́n ṣe ń ṣe nǹkan, mo máa ń fẹ́ kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi ìdí tí mo fi mọ gbogbo àwọn oríṣiríṣi nǹkan tún ṣe nìyẹn. Mo jẹ́ èèyàn tí ó mọ nǹkan tún ṣe gidi gan.

Kò sí èèyàn tí ó wà ní ayé yìí tí ò kí n bínú. Tí mo bá wà nínú ọkọ̀ tí ìbínú bá dé, mo máa bínú. Ṣùgbọ́n bí mo ṣe sísọ èmi ò mọ ọkọ̀ wà, ò kí í ṣe wípé boya èmi ni mò ń má, má ma wọ ọkọ̀ tí màá ma bínú. Tí ìbínú bá sì dé láàrin èmi àti awakọ̀ nígbà mi, màá sọ fún un kó já mi sílẹ̀ nítorí pé mi ò nífẹ̀ẹ́ ẹni tí yóò fi wá dá èmi gbogbo àwọn tí ó wà nínú ọkọ̀ lé gbòdo. Fún ìdí èyí tí mò ń ìbínú mi, mo máa mọ bí màá ṣe mojuto tí ò ní fi pọ̀ jù, de bí wípé yóò wà á mú èmí, yóò wà á jásí wípé mò ń dá èmi àwọn èèyàn tó wà nínú ọkọ̀ lé gbòdo. Ṣé mo rántí ìgbà kẹ́yìn tí mo bínú nínú ọkọ̀? Mi ò rò wí pé á mo rántí nítorí pé ó ti pẹ́ kì í sábà ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kọ̀kan ni. Ṣùgbọ́n mo máa n bínú torí Yorùbá sọ wípé ọmọ àlè èèyàn ni ó ń rí inú bíbí tí ò ní bí, ọmọ àlè èèyàn sì ni wọ́n o bí nínú tí ò ní bínú. Fún ìdí èyí èmi máa ń bínú ṣùgbọ́n kì í sábà jẹ́ nínú ọkọ̀ ẹ̀ẹ̀koọ̀kan. Ó ní tó bá jẹ́ wípé boyá mo wọ ọkọ̀ èrò tí èmi àti ẹni tí ó ń wa ọkọ̀, òun ni a máa sábà bínú. Ṣùgbọ́n kò ṣẹlẹ̀ rìí wípé kí ìbínú mi kó wá pọ̀ jù debí pé màá wá dẹ́mi àwọn tí ó wà nínú ọkọ̀ lé gbòdo. Mo máa n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀.

Mó ma ń lọ sí ọjà dáadáa, mo sì lọ sí ọjà lónìí. Mo ń lọ sí, òní ni mo lọ sí ọjà keyìn, èmi má ń lọ sí ọjà dáadáa. Bí ojojúmọ́ ni mò ń lọ sí ọjà, torí oríṣiríṣi nǹkan ni mo má ń nílò, àti wípé àwọn èèyàn náà má ń bẹ̀ mí ní ṣẹ́ oríṣiríṣi lọ sí ọjà. Mo má ń lọ sí ọjà, màá lọ ra nǹkan èlò ọbẹ̀ kan, òní mò ń lọ ra ní ọjà. Ojoojúmọ́ sì ni mo máa ń lọ. Gbogbo àwọn nǹkan tí àwọn oníbàárà mi bá ti bi mí, òní máa bá wọn lọ sí ọjà láti lọ ra. Ìgbà tí mo ń lọ sí ọjà kẹ́yìn, òhun ní lónìí, ní nkan bi wákàtí mẹ́rìn sẹ́yìn, òun ní mo ṣẹ́dé láti ọjà. Mo ma ń lọ sí ọjà dáadáa.